Bí mo bá ti jí ní owúrò kankan, màá mú iṣẹ́ ọjọ́ mi ṣẹ, bí i kí n gbálẹ̀, kí n fọ abọ́, kí n múra, à ti màá lọ sí ibi iṣẹ́ ọjọ́ mi. Òun ni àwọn ètò tí mo máa ń ṣe ní owúrò kankan tí mo bá ti jí ní ọjọ́ kọjọ.

Bẹ́ẹ̀ni, ó jẹ́ ohun tó rọrùn fún mi láti dáríji àwọn ènìyàn nígbà tí wọ́n bá ṣe ohun tí mi ò fẹ́ràn tàbí ohun tí mi ò nífẹ̀ẹ́ sí. Màá wáyé ní ọkàn mi láti fi orí jí wọ́n torí pé kí ni èmi náà máa ṣe àwọn ohun tí ẹlòmíràn ò nífẹ̀ẹ́ sí tí wọ́n á sì máa f'orí jí mi. Wọ́n máa dárí àwọn ènìyàn dáríji mi.

Èso tí mo fẹ́ràn jù jẹ òun ni ọ̀gẹ̀dẹ̀, torí ó jẹ́ ohun tí mo fẹ́ràn dáadáa láti máa jẹ nípa bí ó ṣe rọ̀ àti bí ó ṣe máa ń rí lẹ́nu ló jẹ́ kí n fẹ́ràn àti máa jẹ. Òun ni ohun èso tí mo nífẹ̀ẹ́ sí jù nínú gbogbo èso.

Mo máa ń gẹ irun mi ni, ní àkókò tí ó bá wù mí tàbí ní àkókò ìgbà tí mo ba ti ríi wipé irun orí mi ò tí pọ̀, ó ti kún dáadáa. Ní ìgbà yìí ni mo máa lọ sí ilé bábà láti lọ gẹ irun orí mi láti jẹ́ kí ó tún ṣe éwò ki ojù mí kí ó le gúnrégé sí dáadáa.

Àkókò tí mo bá tó dé láti ibi iṣẹ́, òun ni mo máa ń jẹ oúnjẹ alẹ́. Ni àkókò mìíràn, mo lè dé ní aago mẹ́wàá, mo bá dẹ̀ dé, igbaye ni màá tó wá wá ohun tí màá jẹ. Ìgbà mi lè jẹ́ mo máa ṣe ìrẹsì tàbí kí n mu gààrí bí aago, ọjọ́ tí mo bá fẹ́ dáná bí aago mọ́kànlá sí aago mẹ́wàá kọjá, òun ni mo máa ń jẹ oúnjẹ alẹ́.

Rárá o, mi ò kí ń kọrin kẹ́lẹ́. Mo máa ń kọ orin tí òun mi máa ń já geere. Láàárín ọ̀pọ̀ ènìyàn ni mo ti máa ń kọrin. Tí mo bá dé wà láàárín ọ̀pọ̀ ènìyàn, kò síbi mo fẹ́ máa kọrin kẹ́lẹ́ kẹ́lẹ́. Mo gbọdọ̀ sọ̀rọ̀ sókè kí gbogbo ènìyàn gbọ́ ohun tí mò ń sọ tàbí ohun tí mò ń kọ nínú orin kí wọ́n lè bá mi gbé, kí wọ́n lè mọ irú orin tí mò ń kọ, irú ìtumọ̀ tí ó ní.

Bí mo ti máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi, ó ní ìbáṣepọ̀ pẹ̀lú àkókò tí a bá wà. Tí ó bá jẹ́ àkókò tí mi ò bá ṣe ohunkóhun ni tàbí àkókò ìgbafẹ́, gbogbo wa la máa jọ wà papọ̀, táa dẹ̀ ma dọ́wẹ̀kẹ̀, táa máa jẹ, táa sì máa mu, táa máa wo ẹ̀rọ amóhùnmáwòrán tó ní ká lọ kú wa, táa máa ṣe ohun tí a bá fẹ́.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti sùn, kò sí ibi tí mo jókòó sí tàbí àkókò tí mi ò le sùn torí òórùn rọ̀ mí lọ́rùn gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún ara mi. Kò sí àkókò, kò sí ìgbà, kò sí ibi tí mi ò le sùn nígbà tí ojú orun mi bá ń kùn mí torí náà ó rọrùn fún mi ní àkókò kí àkókò láti sùn.

Bí mo bá fẹ́ rin ìrìn-àjò, màá ti máa ṣe àkópọ̀, màá ti máa de àwọn ẹrù mi sílẹ̀. Gbogbo ohun tí mo fẹ́ lọ, ohun tí mo fẹ́ lọ ṣe, ohun tí mo máa lò, tí mo máa nílò, gbogbo ẹni màá ti máa kó papọ̀. Nítorí pé àsìkò àti ìrìn-àjò mi yóò tó. Tin ba de tí ri pé àsìkò àti ìrìn-àjò mi ó ti súmọ́, màá tún lọ yẹ ohun tí mo ti tò sílẹ̀ dáadáa bo ya ò.

Mi ò tí ì ní ọkọ̀, ṣùgbọ́n kò sí ìgbà tí ènìyàn kò lè fọ ọkọ̀ rẹ̀. Àwọn ẹlòmíì máa ń fọ ọkọ̀ wọn ní àkókò tí wọ́n bá fẹ́ gbé e jáde. Kò sí àkókò tí ènìyàn ò lè fọ, awọn mí kẹdẹre, wọ́n máa ti fọ ọkọ̀ wọn sílẹ̀ ní ọjọ́ àkọ́kọ́ sí ìgbà tí wọ́n bá máa lọ sí ibì kan. Awọn mí kẹdẹre, ìgbà kigbà náà ń fọ ọkọ̀ wọn, kò sí ìgbà tí ènìyàn ò lè fọ ọkọ̀ rẹ̀

Kò sí ìgbà tí èmi àti àwọn ọ̀rẹ́ mi tí a kì í pàdé, tí a ò bá pàdé ní ojúkorojú, a máa sọ̀rọ̀ ní orí fóònù, a máa tẹ àtẹ̀jíṣẹ́ sí ara wa, tàbí kí a ṣe fídíò call tá a ó máa rí ara wa, ṣùgbọ́n nípa pípàdé wọn lójúkorojú, ó ti pẹ́

Bẹ́ẹ̀ ni, mo máa ṣe eré ìdánì temi nìkan yóò dá wà tí ó sì máa dá ṣeré pẹ̀lú ohunkóhun tí mo bá rí ní agbègbè mi. Mo lè máa fi fóònù mi, mo lè máa fi ṣeré, mo lè máa fi ohunkóhun tó wà ní tòsí mi, mo lè máa fi ṣeré, ìgbàkúùgba mo lè máa dá ṣeré.

Bẹ́ẹ̀ni mo máa ń rìn ní àlàáfíà tí ó sún nnkan kan tí ó ń ṣe mí ní àgọ́ ara. Ara mi ju wípé mo máa ń rìn ní àlàáfíà, àkòkò tí ó bá wù mí ni mo lè lọ sí ibikíbi tí mo bá fẹ́ lọ, tì mo ti máa ń rìn bí ó ti wù mí tí ó ní sí ohunkóhun tí yóò ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni mo máa ń rìn ní àlàáfíà.

Mo máa ń yẹ ìméèlì mi wò ní ìgbà kú gbà láti mọ àkókò tí mo bá ní iye àtẹ̀jíṣẹ́ tàbí àfiran ṣẹ́ tuntun kí ń ba lè yẹ gbogbo rẹ̀ wò kí n lè mọ èyí tí ń ó fi èsì fún ìgbà kù gbà. Gbogbo ìgbà ni mo máa ń yẹ ìméèlì mi wò.

Rárá o, mi ò tí ì ní káàdì iṣẹ́. Lórí iṣẹ́ aládani ni mò ń ṣe. Kódà mò ń kọ́ iṣẹ́ lọ́wọ́ ni. Ọmọ ẹ̀kọ́ṣẹ́ òun ni mí, mi ò tí ì ní káàdì iṣẹ́ mi lọ́wọ́. Ṣùgbọ́n èyí tí mò ń gbìyànjú láti ní láìpẹ́ láìjìnnà fúnra lara mi.

Ó ti pẹ́ tí mo ti kọ gbékalẹ̀ iṣẹ́ èyí tí mo fẹ́ ṣe ní oṣù tàbí ọ̀sẹ̀ tàbí ní ọjọ́. Ṣùgbọ́n ní àkókò tí iṣẹ́ náà bá yọ, ìgbà náà ni mo máa ń ṣe. Ó ti pẹ́ tí mo ti ṣe àkọkalẹ̀ àbí ṣe kẹ́yìn kọ gbékalẹ̀ iṣẹ́, ó ti pẹ́ gidi gan ni.

Laggo kò kò sí ohun kan nínú tábìlì iṣẹ́ mi nítorí ohun gbogbo tí mo fẹ́ ṣe, oun ni mo ti parí rẹ̀. Mo yẹ tún maa ṣe àtúnṣe àtúntò imiran ní láìpẹ́ láti mọ ohun tó kù tàbí ohun tí mo fẹ́ ṣe ní ọjọ́ iwájú kin le ma gbé ìgbésẹ̀ lé lórí láti ṣe ni kan mọ kobo.

Àṣà tí ẹbí mi máa ń ṣe ni pé nígbà tí a bá fẹ́ jẹun gbogbo wa, a máa ń jẹun papọ̀ nínú àwo kan náà. Èmi àti àwọn ọmọ àti ìyàwó àti bàbá àti gbogbo wa, òun ni a máa ń jọ jẹun papọ̀ nínú àwo kan náà láti máa fi ṣe ìsomọ́lẹ̀ ìfẹ́ wa.

Ní àkókò tí mo bá wo eré ìdárayá tí mo nífẹ̀ẹ́ sí tó jẹ́ bí tí Adérín pòṣònú ni mo máa ń rẹ́rìn-ín ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí olóyìnbo ń pè ní comedy. Àkọ́kọ́ yí ni mo máa ń rẹ́rìn-ín jù tàbí tí mo bá rí ohun tó bá pa mí lẹ́rìn-ín tó dẹ̀ tún ṣe àjòjì sí mi, màá rẹ́rìn-ín dáadáa.

Mo máa ń farasi láti tètè parí iṣẹ́ ọjọ́ mi kí ni tètè bá lọ lé torí ní àkókò àti parí rẹ̀, màá farabalẹ̀ ṣe dáadáa kí àtúnṣe kan má sì ní ibẹ̀. Gbgbo ohun tí ẹ kìí ṣe, òun ni màá farabalẹ̀ ṣe kí gbogbo ẹ kú lè rí bó ṣe ń rí, kò sí pé mo má.

Dídáhun fóònù níbi iṣẹ́ mi, o ní àkókò tí mo lè dáhun fóònù ní ibi iṣẹ́ mi. Ní ìgbà tí fóònù mi bá lọ ní àkókò iṣẹ́, ṣùgbọ́n tí mo ò bá ṣiṣẹ́ lọ́wọ́, mo lè gbe. Ṣùgbọ́n tí mo bá ń ṣiṣẹ́ lọ́wọ́, mi ò ní àǹfààní láti gbé ìpè. Ṣùgbọ́n mo lè gbe ní ìgbà mìíràn.

Ó ti pẹ́ tí mo ti lọ sí ilé ìkàwé. Ìwé tí mo ní lọ́wọ́, àwọn àwọn ni mò ń ka ní inú ilé tàbí ní àkókò tí mi ò bá ṣe nǹkan kan ní ẹnu iṣẹ́ mi, òun ni mo máa ń ka. Ṣùgbọ́n láti lọ sí ilé ìkàwé lọ kàwé, ó ti jẹ́ nǹkan tí ó pẹ́. Ó dẹ́gbà tí mo wà ní ilé ìwé.

Ní ìgbà tí mo bá ti ronú lé ohun tí mo bá fẹ́ ṣe dáadáa, tí mo wò pé ohun yìí ṣe tí mo bá ṣe, ṣe ohun tí ó dáa ni àbí kò dáa, mo lè yí àyípadà ọkàn, mo lè pa'rọ́ ọkàn mi ní orí rẹ̀ wípé ohun kan yìí mi ò fẹ́ ṣe tàbí ohun kan yìí mo fẹ́ ṣe, pàkóko yẹn ni.

Ìgbà kú gbà tí mo bá ti rí i ni mo máa ń wò ó, tí mo bá ya àwòrán sórí fóònù mi, màá ma yẹ̀ wò ó tí mo bá nífẹ̀ẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni màá ma yẹ̀ ẹ́ wò tí màá sì tún máa ṣe àwọn àtúnṣe kọ̀ọ̀kan lórí, lórí àwòrán náà láti mú rẹwà sí ìgbà kú gbà ni.

Ní àkókò tí mo bá wà lẹ́nu iṣẹ́ mi, tí wọ́n bá fẹ́ wá bá mi láti bá mi dúǹdúnra, tàbí tí wọ́n bá fẹ́ wá bá mi rajà, tàbí tí wọ́n bá fẹ́ wá bá mi fún nǹkan tàbí òmíràn, tí wọ́n bá ti máa ń pe orúkọ mi, tí wọ́n bá dẹ̀ ṣe tí ń sọ̀rọ̀ bọ̀, wun ó ti mọ̀ wípé àwọn oníbàárà mi ni wọ́n ti wà ní tòsí tí màá sì lọ yọjú sí wọn.

Mo máa ń tọrọ àforíjì lọ́wọ́ Ọlọ́run Elédùmarè àti lọ́wọ́ ènìyàn tí mo bá ṣe àṣemàṣe ní iwájú rẹ̀. N ó tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀, mo sì tọrọ àforíjì ní ọ̀wọ́ Ọlọ́run Elédùmarè tó ṣẹ̀dá wa bí kí ó dárí gbogbo àṣìṣe mi jì mí.

Bẹ́ẹ̀ni ní ọ̀pọ̀ igbà, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ mi láti lọ wo àwọn ibi tí ó kù sí lẹ́nu àwọn iṣẹ́ tí a ti ṣe fún àwọn ènìyàn tàbí àwọn iṣẹ́ tí à ń bá àwọn ènìyàn ṣe ní àkókò yẹn, a máa ṣe ìgbéjáde láti lọ ṣe àyẹ̀wò.

Ètò owó iṣẹ́ kò ṣe ohun tó le láti ṣe. Ni àkókò, bí àti ní àsìkò kan tí wón bá fẹ́ gba iṣẹ́ ni wón ó ti ṣètò iye owó tí owó iṣẹ́ mi yóò jẹ́ àti iye tí a ó ra àwọn ohun èlò táa ó lò tí a ó fi ṣiṣẹ́. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹni tí ń bá ẹni gẹrun.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ ǹkan lórí íńtánẹ́ẹ̀tì. Ohun tí mi ò bá mọ̀ tàbí ohun tí mo mọ̀ tí mo fẹ́ ní ẹ̀kọ́ nípa rẹ̀, màá lọ, màá lọ kọ́ ẹ̀kọ́, màá lọ wo. Gẹ́gẹ́ bí èmi tí mò ń gẹrun, màá lọ sí orí YouTube, màá lọ wo àwọn bí a ṣe ń ṣe sítáì kọ̀ọ̀kan ní ibi bẹ̀

Rárá o, mi ò kí ń tan ìkíni ní orí fóònù mi torí mi ò mọ ohun tí ó ń jẹ́ nǹkan èyí mi ò kí ń tan, mi ò sì mọ ohun tí ó ń jẹ bẹ́ẹ̀ mi ò kí ń tan, mi ò mọ ohun tí ó ń jẹ́ ìkíni lórí fóònù mi. Ṣùgbọ́n mo máa ń tan fóònù mi dáadáa.

Ojú mi dára. Bẹ́ẹ̀ni, ojú mi dára ní ọ̀pọ̀lọpọ̀. Ojú mi rẹwà, ojú mi dára, ojú mi rẹwà. Ojú mi dẹ̀ ń rìíran, ó mọ́lẹ̀ dáadáa. Kò sí àkókò tí mi ò le wo òkú. Bóyá ní òwúrọ̀ ni àbí ní àṣálẹ́ ni, ojú mi ń wo òkú, ó sì ń rí gbogbo nǹkan ẹbùn tí Olúwa fi fún mi. Ọlọ́run ló fún mi ní ojú mi kí n máa fi rí iṣẹ́ Olúwa.

Bẹ́ẹ̀ni, láti lè mọ ohun tí, láti lè ní òye nípa ohun tí ó ti ṣẹlẹ̀ kí ó tó di pé a bí mi, ohun tí ó ti ṣẹlẹ̀ kí ó tó di pé a dá ọ̀rẹ́ ìlú mi, ohun tí ó ti ṣẹlẹ̀ nígbà tí, nígbà láéláé, mo ní láti mọ̀, láti mọ òye nípa wọn. Mo nílò láti, mo fẹ́ràn láti lọ sí ilé ìsẹ̀mbáyé.

Oríṣi bàtà ni mo máa ń wọ̀. Mo ní bàtà shoe, mo ní ti salúbàtà, mo ní èyí tí mò ń wọ̀ lọ sóde, mo ní èyí tí mò ń wọ̀ lọ fi gbá bọ́ọ̀lù, mo ní èyí tí mò ń wọ̀ lọ sí ibi iṣẹ́, mo ní èyí tí mò ń wọ̀ lọ sí eré ìdárayá.

Ní ibi iṣẹ́ mi, kò sí, kò sí ìṣòro kí ìṣòro tàbí ìdojúkọ kójúkọ tó lè wá tí mò ń dojú kọ nítorí pé n ó fara balẹ̀ láti mọ ohun tó fàá, láti mọ ohun tí n ó ṣe tí ìṣòro náà yóò fi lọ tí kò ní fi di ohun láá mi ní wájú.

Ní ìgbà tí mo wo eré ọ̀dọ́mọkùnrin kan, tí a pe orúkọ rẹ̀ ní Sámúẹ́ẹ̀lì, tí ayi ìtàn ayé rẹ̀ padà láti ẹni tí kò ní ǹkankan tí a ṣọ di ènìyàn ńlá, tí Ọlọ́run gbé sókè. Òun ni ìtàn arákùnrin náà. Ó pa mí lẹ́kún tí omi sì bọ́ lójú mi.

Bẹ́ẹ̀ni, mo ti bèrè ìrànlọ́wọ́ rí. Ní ìgbà tí ẹ̀rọ ìbá mi sọ̀rọ̀ mi tí ó ní ìdojúkọ kékeré kan lórí síìmù tí mo fi sínú rẹ̀, mo sì bá wọn sọ̀rọ̀. Wọ́n sì bá mi wá àtúnṣe sí orí rẹ̀. Ohun ni mo sì ń lò ní àkókò yìí, tàbí ní àkókò tí mo bá ní ohun ìdojúkọ kan lórí ẹ̀rọ mi. N ó ṣe kí ni? O bèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ wọn.

Ọmọṣẹ́, ọ̀dọ́ ọmọṣẹ́ sì ni mí, ṣùgbọ́n tí ènìyàn bá ṣe nnkan fún mi tí mo bá ní agbára láti fún un ní àfikún lórí ohun tó ṣe fún mi, tí ó bá ṣe dáadáa, mo máa fikún un fún, ṣùgbọ́n tí mi ò bá ní agbára láti fikún fún tán, n ò ní fikún fún, mo kàn fún un ní ojú owó iṣẹ́ tí ó bá mi ṣe, òhun ni.

Ní ìgbà tí mo bá sọ fún wọn nípa isẹ mi, nípa bí a ti ń ṣe é, tí un sì sọ fún wọn wípé, à, báyìí báyìí, ó ya ẹyin náà ẹ wá lo fojú lóúnjẹ, ẹ wá lọ wò bí a ti ń ṣe àwọn ohun tí à ń ṣe ní ibi iṣẹ wa. Àwọn ẹlòmíràn wá sì sọ pé àwọn fẹ lọ wò kí àwọn wò bí o ṣe rí. N ó tẹ̀lé mi lọ.

Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n nínú ilé mi òun ni mo ti máa ń ṣe láti jẹ́ kí ara mi kí ó lè nà, láti jẹ́ kí gbogbo ibi tí ó bá ń ro mí orí kiri kí ara láti lè jẹ́ kí ó ṣe kíni, kí ó lọ. Mo máa ń ṣe yoga nínú ilé mi. Mo máa ń ṣe oríṣìíríṣìí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti lè na wo ara mi.

Mo máa ń gbìyànjú láti wò bí wón ṣe ń ṣiṣẹ́ sí, láti kojúmọ́ iṣẹ́ mi, láti ṣe iṣẹ́ mi dáadáa, láti ṣe ohun tí ó tọ́ lẹ́nu iṣẹ́, láti ṣe ohun tí ó yẹ kí ènìyàn ṣe lákòókò, láti má ṣe ré ní ẹnu iṣẹ́, láti mọ ohun tí ènìyàn ń ṣe.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti lọ sí etí òkun láti lọ gbátẹ́kùn òkun sí ara, láti lè lọ wo iṣẹ́ ìyanu tí Ọlọ́run ṣe rí, láti lè lọ wo bí òkun ṣe rí, láti lè lọ wo ọ̀ọ̀, láti lè lọ gbátẹ́gùn, láti lè lọ ṣe fàájì, láti lè lọ gbafẹ́ ni etí òkun ni mo máa ń lọ fún.

Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá. Látọ̀rí ní àkókò tó bá wù mí ní mo lè lọ, pé mo fẹ́ lọ wo ohun tí ó ń ṣẹlẹ̀ ní ibẹ̀, tàbí eré ìdárayá kan tí wọ́n bá ń ṣe lọ́wọ́ ní àkókò, màá kán dé bíbẹ̀ tí màá sì wọlé láti ṣe eré ìdárayá pẹ̀lú wọ́n. Mo ní orúkọ̀ síbẹ̀

Mi ò kí ń sinmi lẹ́yìn tí mo bá ti jẹun ọ̀sán mi tí iṣẹ́ bá ti wà n lẹ̀ẹ́ láti ṣẹ. Ṣùgbọ́n ní àkókò tí iṣẹ́ kò bá sí mo máa sinmi títí mo máa fi di àsìkò iṣẹ́. Ìgbàkúgbà mo lè sinmi dá lẹ́yìn tí mo bá ti jẹ oúnjẹ ọ̀sán mi.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn kí máa jó dáadáa nítorí pé lára eré ìdárayá òun ni ijó jíjò ni ó wà. Fun idi éyìí mo fẹ́ràn kí máa jó láti lè máa fi dá ara mi yá, láti lè máa fi mú gbogbo àìlera ara mi kúrò, láti lè máa fi jẹ́ kí ara mi kí ó jí pípé dáadáa.

Ní ọ̀pọ̀ ìgbà mo máa ń para, ṣùgbọ́n ní àwọn àkókò mìíràn mi ò kí ń para rárá. Mi ò kí ń fi ìpara sí ara, mo kàn máa ń wẹ̀, mo sì máa ń jáde lọ fún iṣẹ́ ọjọ́ mi ni tí mi ò kí ń fi ìpara sí ara rárá. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi ò kí ń máa ń para.

Ó ti pẹ́ gan-an tí mo ti là àlà burúkú, àlà tí mi ò fẹ́ràn. Ó pẹ́ tí mo ti là àlà burúkú tí ó dẹ́rù ba mi, tí àyà mi já, tí Iporo rú ba ọkàn mi. Ó ti pẹ́ tí mo ti là á. Ni ìgbà náà mo ṣubú wà ní ọ̀dọ́ ọmọdé. Ti mo ti laàrú àlà bẹ́ẹ̀ gbeyin.

Mo ma n lo àkókò méje láti fi sùn. Mo ma n sùn ní aago méjìlá òru, mo sì máa n jí ní aago méje òwúrọ̀ tàbí aago mẹ́jọ ní ìgbà mìíràn kí n tó ma múra fún iṣẹ́ òjọ́ mi tàbí láti lọ sí ẹnu iṣẹ́ mi.